Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe, ẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ni màá ní ìpàdé. Lọ́ṣọ̀ọ̀sẹ̀ ẹ́ẹ̀mejì lọ́soose ni mo màá n ní ìpàdé. Ní ọjọ́ Monday, màá ṣe ìpàdé ni màá fi mọ nǹkan tí a máa ṣe fún ọ̀sẹ̀ yẹn. Àti lọ́jọ́ Friday, màá tún ṣe imií láti wò ó bóyá nǹkan tí a ni a fẹ́ ṣe, a ṣe dáadáa àbí a ṣe dáadáa.

Kin tó lọ sùn, nǹkan tí mo màá n ṣe ni, màá kọ́kọ́ fo ẹnu mi. Torí pé mi mọ̀ pé mi ò jẹun mọ fún ọjọ́ yẹn, màá fo ẹnu mi. Bí màá fún ẹni mi tán, màá wẹ̀. Tí bá wẹ̀ tán, màá wá ṣe àdúrà. Tí n ba ṣe àdúrà tán, màá wá jókòó, màá wo ohun tí mo ṣe fún ọjọ́ yẹn. Boya nkan tó dàa ni àbí ǹkan tó ku diẹ̀ káa tó. Gbogbo nkan tí mo ti sọ pé mo fẹ́ ṣe, tí n bá ri gbogbo ẹ ṣe àbí tí n bá ri gbogbo ẹ ṣe, gbogbo ẹ ni máa ró papọ̀. Lẹ́yìn tí n bá ṣe tán, màá wá lo social media fún wákàtí mẹ́wàá. Tí n ba ti lo social media fún wákàtí mẹ́wàá tán, màá ṣe wá bọ́ sórí bed, ni máa sùn. Mii dè ní fi fóònù mi sí ẹ̀gbẹ́ mi, màá fi sí ọ̀nà jínjìn Nítorí pé ti n ba fi sí ẹ̀gbẹ́ mi, mo lè kan le jí, ki n tun bere sì n tẹ ki n mà tètè sùn. Àmọ́ to bá wà ní ibi tó jìnnà tí phone call bá wọlé nìkan ni màá lọ gbe tí màá pick ẹ. Nítorí ẹ ni.

Aago mẹ́wàá ni máa ń jí lówuro. Ti mo bá dẹ̀ ti jí, màá kọ́kọ́ ṣe àdúrà. Bí màá ti ṣe àdúrà tán, màá bọ́ sí balùwẹ̀, màá fọ ẹnu mi, màá sì wẹ̀. Ti bá wẹ̀ tán, màá wá ṣe griin tea. Iyẹn ni máa ń kọ mú láràárọ̀. Mi ò kí ń mu coffee, mi ò dẹ́ kí ń mu tea miran tí ò bá kí ń ṣe griin tea. Bí màá ti wá mú griin tea tán, màá wá jókòó, màá wá ṣètò. Bi Mo sé fẹ́ kí ọjọ́ yẹn ṣe lọ, àwọn nǹkan tí mo fẹ́ ṣe, àwọn nǹkan tó kú tí mi ò parí ní ọjọ́ tó kọjá, gbogbo ẹ̀ní máa kọ̀ sílẹ̀. Mó lé ṣe ní ọjọ́ náà bí mo ṣe máa ń ṣe ní ara àárọ̀ tí bàá ṣe jí nìyẹn.

Mo máa ń mu àmọ́ gbogbo ìgbà kọ́ ni máa ń mu, ẹ̀ẹ̀kan kan ni máa ń mu torí gbogbo nǹkan tí ó bá ti pọ̀ ju kò kì n dá. Torí náà mi máa ń mu àmọ́ kó ṣe lóòrèkóòrè ẹ́ẹ̀kan kan, bóyá ti bá wà pelu àwọn ọ̀rẹ́ mi àbí tí ọkan mi bá lọ síbẹ̀ pé kí n mu, mo máa mu.

Mo máa ń jẹ oúnjẹ tó bá kù, mo máa ń jẹ dáadáa. Nítorí pé ní ibi tí mo ti wá, wọ́n lòdì sí kí eyan máa fi oúnjẹ ṣòfò. Kò sí ńǹkan tó da. Nítorí náà oúnjẹ tó bá kù mo máa ń jẹ, mi kì í jẹ kó ṣòfò. Mi ò de kín ń dáa nu. Tó bá sì dá o, mo màá jẹ, àmọ́ tó bá bàjẹ́ mi ò ní jẹ ẹ́.

Rárá o, mi ò ní àwòrán lára o. Mi ò ní, torí pé ara mi dá ṣááká, ara mi dẹ̀ dá gírí. Mi ò ní àwòrán lára, àmọ́ mo ní àwọn ọ̀rẹ́ tí ó jẹ́ pé gbogbo wọn ló ní àwòrán lára. Fún ìdí kan àbí ìdí mí ì, oníkálùkù ló mọ ìdí tí ó fi ní àwòrán lára. Àmọ́ èmi, mi ò ní àwòrán lára.

Ẹ̀ẹ̀kan ní ọjọ́ mẹ́ta, mẹ́ta màá fọ ọkọ̀ mi. N Màá fọ dáadáa, n màá fọ tí màá mọ́tò ni, mo màá n fọ inú ẹ̀, mo màá fọ ìta ẹ̀, kódà mo màá n fọ ẹ́ńjíìnì gan. Àmọ́ ẹ̀ẹ̀kan ní ọjọ́ mẹ́ta ni nítorí pé ọ̀nà ibi tí mò ń gbé ó wà dusty, eruku pọ̀ ń bẹ̀. Ko sí igbà tí bàá wa mọ́tò tí eruku ò ní òbò. Torí náà mo ṣe màá ń fọ lóòrèkòórè ní ẹ̀ẹ̀kan lárin ọjọ́ mẹ́ta.

Mo máa ń gbọ́ podcast dáadáa. Dáadáa podcast oríṣiríṣi ni màá ń gbọ́. Èyí tó ní ṣe pẹ̀lú àlàáfíà, èyí tó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀, èyí tó ní ṣe pẹ̀lú ìfẹ́, èyí tó ní ṣe pẹ̀lú owó lílò. Mo máa ń gbọ́ dáadáa, oríṣiríṣi ni màá ń gbọ́ podcast dá nítorí pé ó máa gbọ́ ìmọ̀ràn láti àwọn ẹlòmíí nítorí pé wọ́n ní experience. Wọ́n dẹ̀ ti mọ̀ pa ǹkan tó ń sọ dáadáa. Podcast dáadáa mo máa ń gbọ́ dáadáa.

Máa n lọ sí ilé ìjọsìn dáadáa, àmọ́ ojoojúmọ́ kọ́, ijọ́ tí n bá ráyè ni màá lọ. Àmọ́ ijọ́ tí ìn bá ráyè mi ò ní lọ, àmọ́ mo máa ń lọ, àmọ́ gbogbo ìgbà kọ́ ni mo máa ń lọ. Nínú ọ̀sẹ̀ kan, mo le lọ lẹẹkan. Nínú oṣù kan mo le lọ bíi ẹ́ẹ̀mejì, ab'ẹẹ́mẹ́ta nínú oṣù kan tí n bá ráyè, àmọ́ mi máa ń lọ lóòrèkóòrè.

Ọ̀sẹ̀ kan pẹ̀lú oṣù méjì ni máa ní tí bá pa àpapọ̀, tí máa fi ṣe ìsinmi ní ọ̀dọọdún. Emi funra mi dẹ̀ ni máa ń fún ara mi ní ìsinmi, àmọ́ mi kìí gba gbogbo ẹ lẹ́ẹkán. Mo lè fún ara mi ní ọjọ́ mẹ́ta nínú oṣù kan, ọjọ́ mẹ́rin nínú oṣù kan, ọ̀sẹ̀ kan nínú oṣù kan. Mo sì máa ń gbin díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ nítorí pé ìsinmi ṣe pàtàkì gan-an fún ara. Tí ara tí ò bá ní ìsinmi, ara náà ò le function daadáa.

Ìgbà tí èyí tí máa ń lò tẹ́lẹ̀ tó báa ti bàjẹ́ àbí tí kò bá ṣiṣẹ́ tí ọ́ ba yẹ kó ṣe máa rà tuntun. Àmọ́ gbogbo ìgbà kọ́ ni máa ń rà tuntun. Ó nílò ibá ṣe pẹ̀lú èyí tí mo ń lò tẹ́lẹ̀, tó bá sì dá tí ńkankan ò ṣe mi ò ní ìdí láti rà tuntun. Mí ò de ní rà tuntun.

Àmo, mo fẹ́ràn ìyàwòrán àmó máa ń gbàgbẹ́ láti ya àwòrán, gbogbo ìgbà mo máa ń gbàgbẹ́. Àmó, tí n bá wà pẹ̀lú ọ̀rẹ́ tàbí ará, tán bá rán mi létí pé a, jẹ́ ká ya àwòrán, mo máa ya àwòrán. Àmó, tó bá jẹ́ pé èmi nìkan ni mo wà, mi ò kí n rántí láti ya àwòrán, mo máa ń gbàgbẹ́ láti ya àwòrán. Mo fẹ́ràn láti máa ya àwòrán torí pé mo wà nǹkan tó ń pé ni photogenic, mo wà photogenic.

Inú àpò mi ni kọ́kọ́rọ́ mi máa ń wà ní gbogbo ìgbà. Àfi tí mo bá wà nínú ilé nìkan, ni mo máa wà lẹ́nu ilẹ̀kùn. Àmọ́ tí bá bọ́ta, pé mo ṣílẹ̀kùn mi bọ́ta, inú àpò mi ló máa wà. Kò sí ibi kíbi tí bá a lọ, kò sí nǹkan tí bá àṣe, inú àpò mi kọ́kọ́rọ́ mi máa ń wà. Inú àpò mi ni gbogbo ìgbà míì kí n yọ́ kúrò nínú àpò mi?

Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, àwọn tí ó bá mọ lẹ́tà kọ, tàbí àwọn tí ó bá mọ èdè, tí ó bá gbọ́ èdè tan fẹ́ fi kọ lẹ́tà tí èmi sì gbọ́, mo máa rán wọn lọ́wọ́ láti kọ́. Mo dẹ máa ń ṣe lọ́ọ̀fẹ́ ni, mi ò kí ń gba owó, n màá n ṣe fún àwọn ènìyàn nítorí pé ènìyàn ni gbogbo wa, à dẹ ni láti máa ran ara wa lọ́wọ́.

Rárá o, mi ò kí ń fi ìdáàbòbò ọ̀rùn sàrà o, torí kò ó ṣe nǹkan tí mo máa rántí láti ṣe. Òní ìgbà mi tí màá rà, mo ní tó mẹ́ta ọtọ́tọ̀ tí mo sì rà sílé pé ma máa lò, àmọ́ mo sì máa jáde tán mo tì máa kuro lẹ tán pátápátá. Mo tì le dé ibi tí mò ń lọ gan, kí n tó rántí pé à, mi o máa lò ìdáàbòbò ọ̀rùn yìí tí mo ní mo fẹ́ lò. Nítorínà mi ò tẹ̀ kí n rà mọ́. Èyí tó wá lé ṣi wá lé, mi ò tí lò. N tó fa ní yẹn.

Bẹ́ẹ̀ni, màá lọ sí ilé isẹmbàyé dáadáa. Torí ó jẹ́ ǹkan tó jẹ pé o máa ń mú inú mi dùn láti máa lọ. Ó jẹ́ ǹkan tó jẹ pé o máa ń wu mí lórí láti ṣe. Nítorínà, mo máa n lọ sí ilé iṣembàyé dáadáa, dáadáa, dáadáa lóòrèkóòrè. Gbogbo ìgbà ni màá ń lò.

Ọkùnrin ni mí, gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa, ọkùnrin ò kí ń ṣe irun rẹ̀, ọkùnrin máa ń gẹ irun rẹ̀ ni. Mo sì máa ń gẹ irun mi ní ẹméjì nínú oṣù. Ọ̀sẹ̀ méjì méjì ni mo fi máa ń gẹ irun mi, nítorí mo jẹ́ ẹnìkan tí ó jẹ́ pé irun mi máa ń tetè wù. Tí n bá gẹ irun mi ní òní kó tó dijọ mẹ́ta mẹ́rin, ó ti bẹ̀rẹ̀ sí ń wu, ó ti bẹ̀rẹ̀ sí ń pọ̀ padà. Nítorí náà ẹ méjì lóṣù kan ni máa gẹ irun mi.

Ìparí ọ̀sẹ̀ ni màá ń fọ aṣọ, gbogbo ìparí ọ̀sẹ̀ ni màá ń fọ aṣọ. Gbogbo aṣọ tí mo bá wọ̀, fún ohun oṣe yẹn pátápátá tí ọ̀sẹ̀ bá ti parí, mo máa fọ gbogbo ẹ̀, màá sa, tó bá dẹ́ ti gbẹ, màá ká, màá lọ, màá tún dàá padà sí inú wardrobe fún ọ̀sẹ̀ imi tó ń tun bọ̀. Bi mo ṣe máa ń ṣe ní yẹ̀n, àmọ́ tó bá jẹ́ pé ìgbà tí mi ò bá ráyè ni, màá gba, màá gbe lọ́sọ́dọ̀ alágbàfọ̀. Alágbàfọ̀ á fọ, á sa, á lọ, á dẹ̀ mú wa padà fún mi.

Mi ò kí ń na ara mi o. Kí ni mo fẹ́ na ara mi fún? Kí ni mo fẹ́ rí jẹ ní láti máa na ara mi? Mi ò kí ń na ara mi o. Kò sí àǹfààní kankan níbẹ̀ láti máa na ara ẹni. Nítorí náà, mi ò kí ń na ara mi. Mi ò kí ń na ara mi. Rárá, rárá ni.

Mo mọ̀ wọ́n dáadáa nítorí pé mo jẹ́ ẹni èyan kan tó jẹ́ pé ó, ó máa ń wà friendly gan. Mo dẹ máa ń kí yọn dáadáa, àtọ ọmọdé, àti àgbà, àtà ọkùnrin, àtà obìnrin, wọ́n ni máa ń bá sọ̀rọ̀ ládùúgbò. Mo dẹ mọ̀ wọ́n dáadáa, awọ́n náà sì mọ̀ mi dáadáa. Nítorí náà mo mọ àwọn arádùúgbò mi dáadáa.

Kọ̀mpútà tí mo ní kọ̀mpútà Microsoft ni, Microsoft ló ṣe Surface je ló ń pè, ó jẹ́ kọ̀mpútà kan tí ó jẹ́ pé ó strong gan, bátìrì rẹ̀ dẹ́ máa ń pẹ́ kó tó lọlẹ̀, screen rẹ̀ dẹ́ dára gan, bátìrì méjì ló ní, monitor ni battery tie, ibi tí keyboard náà wa o ní battery tie, nítorí náà battery ẹ máa ń pẹ́ gan kó tó lọ sílẹ̀.

Mo máa ń ka ìwé dáadáa. Ìwé fantasi ni mo fẹ́ràn láti máa ka jù, bíi Harry Potter. Mo lè máa ka àwọn ìwé detektif náà, bíi Harry Chase àti àwọn ti tókù. Ìyẹn àwọn ìwé tí mi ò fẹ́ràn láti máa ka ni romans, àwọn ìwé romans, àwọn lof, bíi Midnight in the Last Street. Mo máa ń ka lẹ́ẹ̀kan kan àmọ́ mi ò fẹ́ràn láti máa ka á, torí pé ó máa ń tíì dé sú mi. Àmọ́ àwọn ìwé bí fantasi àtàwọn kraim àtàwọn detektif, àwọn èyí ni màá like, kí màá fẹ́ràn láti máa ka dáadáa. Torí pé a ti ba, a ti bẹ̀rẹ̀ síí máa fi ka tán, kò kì í sú mi, kò kì í rẹ́ mi. Mo fẹ́ máa mọ nǹkan tó máa ṣẹlẹ̀.

Àárọ̀ ni mo fẹ́ràn jù nínú ọjọ́, torí pé àárọ̀ máa ń jẹ́ ká mọ̀ pé ayé ṣì wà. Ti ayé bá ṣì ń bẹ́, tẹ́mi bá ṣì ń bẹ ìrètí wà. Ayé máa ń fún yan àárọ̀ máa ń fún yàn ní, ní, ní strength àti opportunity láti gbé nǹkan mi ṣe láti achieve anything fọ́jọ́ yẹn. Ó dàbí ojójúmọ́ kí eyan ma jí pẹ̀lú, pẹ̀lú bọ́ọ̀dù tí kò sí nǹkan kan lórí ẹ̀. Ìwọ fún ra ẹ lọ máa wa kọ nǹkan tí o bá fẹ́ ṣi fún ọjọ́ yẹn. Tí o bá tun ji láàárọ̀ ojo kejì, o máa tún rí another board pẹ̀lú empty kini ti ko sí nǹkan kan síbẹ̀ àti marker. Wọ́n náà ló máa tún kọ nǹkan tí o bá fẹ́ ṣe. Torí ẹ̀ na ni mo fẹ́ràn àárọ̀. Torí opportunity ni àárọ̀ láti ṣe nǹkan gan-an fún ọjọ́ yẹn.

Ibi iṣẹ́ mi ò jìnà sí ilé mi. Ẹsẹ̀ ni máa fi n rìn. Kó jìnà rárá, kó dà ìṣẹ́jú márùn-ún ni máa fi n rìn láti ilé dé ibi iṣẹ́ àti ibi iṣẹ́ padà sí ilé. Ìṣẹ́jú márùn-ún ló máa ń gbà mí. Ko kì n gbà mí ní àkókò púpọ̀ rárá. Mi ò kí ń rán mọ́tò. Ẹsẹ̀ ni máa fi n rìn torí pé ó súnmọ́ ilé mi gan ni.

Mo jẹ́ ẹni tó ga. Gíga mí dẹ̀ jẹ́ six feet and one inch, six point one feet ni mo ga. Láàárín àwọn ọ̀rẹ́ mi nígbà mi, èmi ni máa ń ga jù. Àmọ́, mo láwọn ọ̀rẹ́ mìí náà tó ga jù mi lọ tí n máa ń wo wọn lókè báyìí. So, ó jẹ́ kí n mọ̀ pé kò sí bí o ṣe ga tó láyé yìí, ẹni kan wà tó tún ga jù ẹ́ lọ.

Ó ti pẹ́ tí mo ti lọ wo eyín yin, ó ti pẹ́ àmọ́ mo mọ̀ pé oṣù mẹ́ta, mẹ́ta ló yẹ kí èèyàn lọ máa wo eyín, àmọ́ ibí tí eyan bá ti bá ra rẹ̀, ó máa lò bẹ́ẹ̀ ni. A ti wo eyín níbí bí, ó gbani lówó, ó gbani lákòókò. Méjì dẹ́kẹ̀ree kò sí nílẹ̀. Tí mo ti wo eyín mi gbẹ̀yìn, ó ti máa wọ ọdún méjì tí mo ti lọ wo eyín mi gbẹ̀yìn. Àmọ́ mo ní plans láti lọ wo láìpẹ́.

Tí bá ń sín, máa ń fi ọwọ́ bo imú mi, máa dẹ̀ tun lo handkerchief máa fi bo imú mi. Tí n bá dẹ̀ sín tán, màá ní bless you, èmi fúnra mi máa ń sọ fúnra mi "Bless you". Nnkan tí n maá ń ṣe tí n bá ń sín ni ẹ. Àmọ́ oni awọn isin kan to jẹ pé wọ́n máa ń jáde unexpectedly, tí eeyan ò ní expect ẹ. Kí n ba wá, máa bo ojú mi.

Mo fẹ́ràn ori òkè dáadáa, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Ó jẹ́ nǹkan tí yẹ pe mo fẹ́ràn láti máa ṣe. Mo de máa ń ṣe dáadáa. Mo fẹràn rè tori pe o máa n je ki, ọ máa n je ki èèyàn ri nnkan orisirisi. Ó je kí èèyàn rí nǹkan oríṣiríṣi, ó dẹ̀ dá kí èèyàn máa ṣe le kan kan.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni wọ́n máa ń pè ní Ojúde Ọba. Ìjẹ́bú òde dáadáa la tí máa ń ṣe. Ojúde Ọba jẹ́ àjọ̀dún kan tó jẹ́ pé gbogbo ẹbí, ìlú, wọ́n máa jáde lẹ́yo kan kan, wọ́n á máa kí Ọba, wọ́n á máa bá ọba yọ̀, wọ́n á máa bá ọba ṣe gbogbo ẹ̀, ọba a sì ṣàdúrà fún wọn. Lẹ́yìn náà, àwọn olórin a máa kọrin, oúnjẹ a máa lọ, inú everybody máa ń dùn ní ojo Ojúde Ọba.

Rárá o, mi ò kí n bínú tí n bá wa nínú ọkọ̀ o. Torí pé tí ẹyan bá n wa ọkọ̀ tọ bá n bínú lọ́wọ́, ó lè ṣe àṣìṣe. Ọkọ̀ ò dẹ́ gba àṣìṣe. Ọkọ̀, ó nídi maximum concentration kí ẹ̀yan máa ṣe àṣìṣe kankan. Torí náà, mi ò kí n bínú tí bá wa ọkọ̀ rárá, rárá ni.

Rárá o, mi ò fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè rárá, rárá, rárá. Rárá nítorí ó wà stressful láti lò. Èmi dẹkẹrẹ, ẹni tí ń tó bá jọ mo stress, mi ò kí ń sún mọ́ rárá. Torí náà, mi ò fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè rárá ni.

Kò sí ẹni tí ó máa sọ pé owó tóun gbà dára tó. A fi òṣèlú, òṣèlú gan won a, ó ń sọ pé owó tóun gbà gan ò tó. Owó kì n tó olówó. Àmọ́ àlùbáríkà lójú, àlùbáríkà ní kókó. Lóótọ́ náà owó tí mò ń gbà kò tó, nítorí pé emi fúnra mi ni mo ní òwo tí mò ń ṣe, kára kata tí mò ń ṣe, emi fúnra mi ni mo ní. Owó tó ń wọlé o, kò tó náà, kò tó láti ṣe ǹkan púpọ̀. Àmọ́ díẹ̀ díẹ̀ ni, mo de mọ̀ pé láìpẹ́ láì jìnnà owó tó máa tó máa wọlé, a tó a tú ṣẹ́kù, a tú pọ̀ gan síi ni.

Oṣù kẹwàá ni wọ́n bí mi, oṣù tá mọ̀ sí october òun lọ bí mi. Oṣù yẹn jẹ́ oṣù alágbára, torí pé zodiac sign àwọn tan bí lóṣù yẹn Libra ni. Libra sì jẹ́ zodiac sign kan tí ó jẹ́ pé kò fẹ́ wàhálà, kò fẹ́ jọ̀gbọ̀n. Zodiac sign tí ó jẹ́ pé súùrú ni. Wọn kìí parọ́, wọn kìí jalè, wọn dẹ mó ǹkan tó ń ṣe. Àwọn kan gan an sọ pé zodiac sign is the best, pé òun ló dára jù nínú gbogbo àwọn tó kù.

Ó tọ́ mi ní ìpara tí mo rà, àmọ́ mo máa ń gbàgbé láti fi ṣàrà. Mo lè ra ìpara kan kó lọ ọdún kan kótótan. Ìpara to ẹ pé kò yẹ kó lo ju oṣù kan àbí méjì lọ kótótan, àmọ́ ìpara te mi máa ń lọ ọdún kan. Nítorí tí n bá lo ìpara lení, ó lè tu di lẹ́yìn ọ̀sẹ̀ méjì. Bọ́sẹ̀ kan kin tó rántí pé mo ní ìpara, màá tún lo. Nítorí náà mo máa ń lo ìpara, àmọ́ ẹ̀ẹ̀kan ńkan ni ó máa ń lo ìpara.

Èdè tó wù mí láti kọ́ ni èdè tó ń pè ní French. O jẹ́ èdè kan tí lẹ́ pé wọ́n ń sọ ní gbogbo àgbáyé. Kò sí ìlú tí à ń máa dé tí kò ní rí ẹnìkan àmì méjì tí ó gbọ́ French. Nítorí náà o jẹ́ èdè kan tí lẹ́ pé ó dára láti kọ́ tó sì wúlò tí ọ bá gbọ́ dáadáa.

Rárá o, mi ò kí ń lo o, mi ò kí ń lo. Nítorí pé ohun mi, ó jẹ́ ohun tí yẹ pé tí bá pariwo, ó máa ń mí lẹ̀, ó máa ń kì ilẹ̀, ó sì máa ń lọ jìnnà. Nítorí náà, mi ò nílò ó. A ti máa ń lo èrò iranwo ohun ra, ra, ra, ra, ra. Mi ò nílò ẹ ràrà.

Ó ní ṣe pẹ̀lú irú ìlà tó bá jẹ́ tó bá jẹ́ nǹkan tó jẹ́ pé ò ó, ó ṣe koko àbo ṣe pàtàkì. Màá ṣè, bi mo se máa yanjú ẹ̀ yàtọ̀. Tí nǹkan to jeẹ́ pé kò ṣe koko púpọ̀ kò dẹtu fi bẹ́ẹ̀ ṣe pàtàkì.